Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Àwọn òṣìṣẹ́ tuntun tí mo bá fẹ́ gbà sí ẹnu iṣẹ́, àwọn nǹkan tí mo máa ń wá ní ara àwọn òṣìṣẹ́ tuntun yii nìí, àwọn àwòmọ ni bí i ọ̀tọ́. Mo máa ń fẹ́ kó èèyàn jẹ́ ẹni tó ní ìwà tó dà níyẹn bí i olóòtítọ́, ẹni tí kì í pa rọ́ rárá. Ó jẹ́ nǹkan àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni bí òṣìṣẹ́ náà ṣe mọ iṣẹ́ rẹ̀ tó. Ibẹ̀ la ti máa ń wo àwọn qualification, ìwé-ẹ̀rí tó ní lọ́wọ́. Ìyẹn ni pé ó gbọdọ̀ dàǹgájíá lẹ́nu iṣẹ́ rẹ̀ kí n mọ̀ pé iṣẹ́ tí mo fẹ́ gbà fún yóò ṣe dáadáa. Àwọn nǹkan tí mo máa ń wò lára òṣìṣẹ́ leleyii, mo de tun máa ń wo ìsọ̀rọ̀ sí wọn, bí wọ́n ṣe lè bá èèyàn sọ̀rọ̀, láti bá àwọn alábàáṣiṣẹ́ wọn yòókù sọ̀rọ̀ àti bá àwọn oníbàárà wa sọ̀rọ̀, láti jẹ́ kí ilé iṣẹ́ wa kó máa tẹ̀síwájú dáadáa. Àwọn nǹkan yii ni mo máa ń wò ní ara àwọn òṣìṣẹ́ tí mo bá fẹ́ gbà tó jẹ́ òṣìṣẹ́ tuntun. Mo tún máa ń wo ìwé-ẹ̀rí wọn nílé ìwé tí wọ́n lọ àti àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́ sẹ́yìn. Ohun náà ṣe pàtàkì. Tí ó bá pé ẹni tó ti ṣiṣẹ́ níbi kan rí, a fẹ́ láti mọ báwo ló ṣe ṣe níbẹ̀. Ṣé kì í ṣe pé bóyá wọ́n, wọ́n sack ẹ́ níbi tó ti kúrò ni? Kó má jẹ́ wí pé èèyàn burúkú àbí ó ti hùwà burúkú síbi kan tẹ́lẹ̀ rí. So a máa sì wádìí lórí àwọn òṣìṣẹ́ yìí láti mọ báwo ni wọ́n ṣe ṣe ní ẹnu iṣẹ́ tí wọ́n ti kúrò kí a lè bá lè mọ bí wọ́n a ṣe ṣe lẹ́nu iṣẹ́ tiwa náà, kí a lè mọ̀ bóyá ẹn ta lè gbàá ní bóyá olóòtítọ́ lóòtọ́ ni. Mo máa ń fẹ́ràn òṣìṣẹ́ tó máa ń tẹpá mọ́ iṣẹ́ dáadáa. Ara àwọn nǹkan tí a máa ń wò ní lára àwọn òṣìṣẹ́ tuntun tí a bá fẹ́ gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Máa ń fẹ́ àwọn òṣìṣẹ́ tó lè ṣiṣẹ́ mi dáadáa.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn méjèèjì ṣùgbọ́n tea ni mo fẹ́ràn jù torí ó máa ń rọrùn láti rí mu tea níbi tí mo wà. Ta bá ti ra àwọn tea tí wọ́n máa ń ṣe sínú ọ̀rá, ta ti fi omi gbóná pò, ta dà somi, adùn àti sugar. O máa ń tètè, a máa ń tètè ṣe dáadáa. Tea o máa ń dùn gan ni mo sì fẹ́ràn tea dáadáa. Coffee náà máa ń jẹ́ kí èèyàn máa sùn, ó máa ń jí èèyàn sílẹ̀ dáadáa. So mo máa ń fẹ́ràn láti mu coffee ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mi ò bá fẹ́ tètè sùn tí orun sì fẹ́ máa kun mi tí mo nílò láti ṣiṣẹ́. Mo máa ń mu coffee láti fi wà níí, láti fi wà dáadáa kí n lè, kí ó lè, ó lè fún mi ní okun àtàgbàra dáadáa láti má sùn ní àsìkò tí mi ò tíì fẹ́ sùn yẹn.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ṣe àfojúsùn iye ọjà tí mo fẹ́ tà nínú oṣù kan, mo máa ń ṣíṣe tọ dáadáa. So ó máa ń jẹ́ kí n, kí n pàdé àfojúsùn títà tí mo bá fẹ́ tà. Ìgbà mìíràn gan mo máa ń ṣe ju iye tí mo rò tẹ́lẹ̀ pé mo fẹ́ ṣe lọ. Torí wípé mo máa ń fi agbára káká láti ríi wípé àfojúsùn yẹn ó wá sí ìmúṣẹ. Màá sọ fún àwọn ọmọṣẹ́ mi wípé àfojúsùn wà fún oṣù yìí. Iye báyìí ni o. Pé kí gbogbo wa dẹ̀jọ ṣiṣẹ́ tọ. Àwọn náà dè máa ń wà pẹ̀lú mi láti rí i wípé àfojúsùn yìí wá sí ìmúṣẹ. Mo fẹ́ran àwọn ọmọṣẹ́ mi gan torí wípé wọ́n mójú tó ṣẹ́ wọn dáadáa. Àfojúsùn títà wa yẹn tún máa ń mú orí wa yá ó sì máa ń jẹ́ kí n fáwọn òṣìṣẹ́ mi ní bonus.

Kí ni ìrántí igbá ọmọdé rẹ tí o rántí? Mo rántí àwọn eré tí a máa ń ṣe nígbà tí mo fi wà ní kékeré. A máa ń ta táyà káàkiri àdúgbò. Ọ̀pọ̀lọpọ̀ eré ni mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí n bá ti ti ilé ìwé dé ní ọ̀sán. Ìgbà mìíràn a máa ń lọ gbá bọ́ọ̀lù. Táa lọ sí orí pápá tí a sì máa ń ṣe léṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gán. Mo rántí ọjọ́ tí mo gbá bọ́ọ̀lù tí ìyá mi sọ fún mi pé kí n má lọ gbá bọ́ọ̀lù ṣùgbọ́n mo yọ wọ́n lẹ̀, mo lọ, mo lọ gbá bọ́ọ̀lù náà. Níbi tí a ti ń gbá bọ́ọ̀lù yìí tí mo ti fẹ́ gbá bọ́ọ̀lù sí inú àwọ̀n, ibẹ̀ ni ẹsẹ̀ mi ti bó ilẹ̀lẹ́, tí ẹsẹ̀ mi sì ṣí pọ̀nmọ́. Ó dùn mí gan, mo padà sílé, ìyá mi ṣì fi mí ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n kò tún ní kí n má padà sì di bọ́ọ̀lù.

Kíni ó máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ àwọn orin oríṣiríṣi lórí àwọn rédíò, sítíríò tó máa ń wà nínú mọ́tò mi ẹ. Ìgbà mìíràn mo dẹ̀rẹ̀ máa gbọ́ rédíò láti máa gbọ́ ìròyìn kí ló ń ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè mi. Áràárọ̀ tó bá jẹ́ àárọ̀ kùtùkùtù ni mo máa ń fẹ́ràn láti gbọ́ rédíò kí n gbọ́ news tó ń ṣẹlẹ̀ káàkiri, káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn agbègbè rẹ̀, àti ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. Àmọ́ nígbà mìíràn tó bá yẹ pé bí ọ̀sán tí mò ń padà bọ̀ lẹ́nu ibi iṣẹ́ ni, mo máa ń fẹ́ láti gbọ́ orin. Àwọn rédíò kan náà wà tó máa ń play orin láwọn àsìkò yẹn. Mo lè gbé sí rédíò yẹn tàbí kí ń máa gbọ́ orin tó bá wù mí kí ń fi stereo mi connect.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ọ̀ṣè tó lọ yìí mo sì kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Ní ìgbà tí mo tún rí bí wọ́n ṣe ń lo Microsoft ní oríṣiríṣi ọ̀nà. Ni ọ̀sẹ̀tó lọ yìí, mo rí bí a ṣe lè fi Microsoft Word lásán fi design graphics tí ó dẹ̀ tún dùn wò ló jú dáadáa. Ó yà mí lẹ́nu pé a lè fi Microsoft Word ṣe irú ǹkan yìí, ṣùgbọ́n ó tún jẹ́ ǹkan tí ó tí ó tún fi kún ẹ̀kọ́ mi sí nípa ìmọ̀ nínú graphics design, àti àwọn ǹkan tó jẹ́ mọ́ bí. Inú mi dẹ̀ dùn láti kọ́ ẹ̀kọ́ yìí gan-an.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ bonus. Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ṣe nǹkan tí inú mi dùn sí dáadáa, mo máa ń fún wọn lówó àfikún láti jẹ́ kí inú tí wọ́n náà tún dùn láti ṣiṣẹ́ síi. Mo máa ń fún wọn ní commission lórí àwọn iṣẹ́ bóyá o tajà ó, o tajà kọjá bí mo ṣe lérò. Owó àfikún wà fún àwọn òṣìṣẹ́ àti pé a tún máa ń dígbà fowó kún àwọn owo òṣìṣẹ́ wa ni bí inflation bá ṣe ń lọ sí bẹ́ẹ̀ la wá náà ń fowó kún àwọn òṣìṣẹ́ wa kí wọ́n lè ṣiṣẹ́ dáadáa síi.

Ìparí ọ̀sẹ̀ ni ìgbà tí mo máa ń fọ aṣọ, torí àsìkò yìí mi ò kí ń ní iṣẹ́ púpọ̀ láti ṣe tó jẹ́ iṣẹ́ ibi iṣẹ́. Ó máa ń fún mi láyè láti ṣe àwọn iṣẹ́ ilé, láti tún léṣe, láti fọ aṣọ, láti fọ abọ́. Àwọn ìparí ọ̀sẹ̀ yẹn, òpin ọ̀sẹ̀ bíi ọjọ́ Sátidé, eyin Sátọ̀dì, ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ Sọ́ńdè lẹ́yìn tí n bá dé láti ilé ìjọsìn, òun ni mo máa ń fọ aṣọ. Mo máa ń rí àyè fọ aṣọ dáadáa nínú àwọn àsìkò yẹn.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù oun ni accounting. Ìyẹn tó ní ṣe pẹ̀lú ètò ìṣirò owó. Mo fẹ́ràn rẹ̀ torí ó máa ń jẹ́ kí n mọ bí owó ṣe ń lọ àbí bó ṣe ń bọ̀. A máa ń ṣe nǹkan tí wọ́n ń pè ní credit àti debit. Ìyẹn ni pé bówo ṣe ń wọlé, bó ṣe ń jáde. Eléyìí máa ń jẹ́ ká lè mọ̀ bí a ṣe sọ̀rọ̀ nínú business àbúkù owó ẹnikẹ́ni. A máa lè sọ pé okoòwò bóyá ó ń mú èrè wá àbí ó ń mú èrè wá. Ó fún mi láǹfàní gan.

Ṣé o fẹ́ràn lọ sí etí kun, etí òkun. Ìyẹ́n bar Beach? A ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀, pàápàá jù lọ ní ìpínlẹ̀ Èkó, Lagos State. Mo fẹ́ràn láti máa lọ síbẹ̀ torí ibẹ̀ jẹ́ ibi tó dùn, ìran bẹ̀dùn wò gan, bí omi ṣe máa ń ta sí yan lára, tí èeyan máa ń sáré ṣeré. Ó jẹ́ ibi gidi láti ṣe picnic àbí ìgbéyàwó gan, tó bá jẹ́ pé ìyàwó rẹ bá faramọ̀.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Mo máa ń wọ slippers lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn bàtà àfọwọ́ṣe tí wọ́n máa ń ṣe ìyẹn àwọn shoemaker ní ìpín ibi tí mo wà. Àwọn bàtà yìí ni mo máa ń wọ̀. Mo sì tún máa ń ra bàtà ní online lórí Jumia. Ni àwọn imported bàtà bí i àwọn Nike tí mo fẹ́ wọ̀, àwọn sneakers, àwọn Nike àti oríṣiríṣi àwọn brand yẹn ni mo máa ń wọ̀. Àwọn bàtà yìí sì máa ń dùn wò lójú gan-an, mo fẹ́ràn wọ́n púpọ̀.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Rárá, mi ò kí ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud lọ́pọ̀lọpọ̀ ìgbà. Lẹ́yìn àwọn WhatsApp tí mo máa ń backup nígbà míràn sórí cloud. Ṣùgbọ́n pé bóyá àwọn picture lórí fóònù mi àbí ẹ́ àwọn fídíò lórí fóònù mi, miì kí ń fi pamọ́ sórí cloud rárá. Bóyá tó bá jẹ́ pé mó ń lo apple ìyẹn iphone, bóyá mi bá ma ṣe ṣùgbọ́n Android ni mò ń lò. Mi ò kí ń lò, mi ò kí ń fi àwọn cloud yẹn, mi ò kí ń lò rárá.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Àkọ́kọ́ ná, eré ìdárayá tí mo máa ń fẹ́ láti wò ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹgbẹ́ eré ìdárayá yìí tí mosì fẹ́ràn ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. Iyẹn tí ó jẹ́ pé wọ́n ní ògo gan. Nígbàtí Messi, Lionel Messi fi wà ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí mo fẹ́ràn wọ́n gan, sugbon nígbà tó kúrò mosì fẹ́ràn wọ́n ṣùgbọ́n kó dàbí mọ́.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ kódà mo tiẹ̀ lọ gbá Duolingo, mo fẹ́ kọ́ àwọn èdè tuntun bí i èdè Faransé àti èdè Spanish tó tún jẹ́ àwọn èdè tó wà acceptable dáadáa ní gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. Àwọn èdè yìí mo fẹ́ràn láti mọ̀ wọ́n sọ kí n sì gbọ́ wọn dáadáa. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyí.

Ibi, ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn láti lọ sí ibi tí mo ti le gbádùn ara mi, bí restaurant láti lọ jẹun. Mo máa ń fẹ́ràn láti lọ sí restaurant dáadáa, pàpà àwọn restaurant tó bá súmọ́ ibi tí mo wà, mo máa fẹ́ràn láti lọ. Mo dẹ̀ le gbé èèyàn náà lọ sí restaurant náà, láti jẹ́ kí restaurant yẹn kí ó tún mú ayé dùn sí dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Lóòótọ́, mo máa ń fẹ́ràn láti se oúnjẹ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń dáná nínú ilé, mi ò kí ń fẹ́ ra oúnjẹ níta lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó lọ, nítorí pé mò ń ṣe àwọn ìkankan lọ́wọ́ tí ò jẹ́ kí n ráàyè wálé láti dáná, mo nílò láti lọ sí ilé oúnjẹ. So ní ọ̀sẹ̀ tó lọ, mo lọ sí ilé oúnjẹ, mo sì ra búrẹ́dì àti ẹwà tí mo jẹ.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Lójoojúmọ́ mi ò kì n sábà fọ ọwọ́ lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀, tí ó di dandan kí omi wà ní ọwọ́ mi kí n sì fọ ọwọ́ àti àwọn ìgbà tí mo bá fẹ́ jẹun àbí tí mo bá jẹun tán, àwọn àsìkò yìí ni mo máa ń fọ ọwọ́. Ṣùgbọ́n pé kí ń ṣàdéde sọ pé mo kàn fẹ́ fọ ọwọ́ láìsí nkan kan, mi ò kì n sábàa ṣe bẹ́ẹ̀.

Kí ni ó máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Tín bá kọ́kọ́ jí ní òwúrọ̀, mo máa ń fẹ́ láti ka bíbélì mi, ìyẹn jẹ́ ǹkan àkọ́kọ́. Ìgbà mìíràn mo máa ń fẹ́ láti ṣe meditation kín ronú nípa àwọn ǹkan kọ̀ọ̀kan torí òwúrọ̀, àsìkò tí orí mi máa ń cool, tó máa ń wálẹ̀ dáadáa ni. Lẹ́yìn rẹ̀, mo máa ń fẹ́ ka àwọn ìwé, àwọn inspirational book yẹn láràárọ̀. Lẹ́yìn rẹ̀, màá dìde, màá tún ara mi ṣe, màá sì jáde.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ bí i aago mẹ́fà sí méje. Ṣùgbọ́n ìgbáyi náà kì í ṣe kùtùkùtù torí àwọn mìíràn wa tó máa ń jí bí i aago mẹ́rin. Kí ilẹ̀ tó mọ́ láfẹ̀mọ́júmọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lo máa ń jẹ́ bí ìyá tó ní àwọn ọmọ láti tọ́jú láti mú wọn lọ sí ilé ìwé. Ṣùgbọ́n èmi kì í ṣe, mo sì jẹ́ síngú. Ó fún mi láǹfààní láti tún jí ní àsìkò tó wú mi dáadáa.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa kó dá. Àwọn bàtà tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé orí Jumia, ìyẹn lórí Íńtánẹ́ẹ̀tì oun ni mo ti rà. Àwọn gájẹ́tì oríṣiríṣi ni mo ti rà ní orí Íńtánẹ́ẹ̀tì torí pé àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì yìí, ó tún máa ń fẹ́, owó rẹ̀ máa ń tún fẹ́ wá lẹ̀ nígbà mìí ju àwọn eleyi tí a ń rà lọ ní owó àwọn èèyàn.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọrin kódà mo wà lára àwọn akọrin nínú ilé ìjọsìn tí mò ń lọ, tí mo sì máa ń kọrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn máa ń jó. Mo ti è fẹ́ràn orin gan-an, kì í ṣe ní kíkọ nìkan, ṣùgbọ́n láti máa gbọ́ orin. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan-an, so eléyìí, ó máa ń wú mi lórí gan láti kọrin, ọhùn mi sì dùn láti gbọ́.